Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú omi rí? A! Mo máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú omi dáadáa. Inú omi là bí mi sí ojú omi là bí mi sí. A máa ń wa ọkọ̀ ojú omi lọ sí almost everywhere. Láti Ikorodu lọ sí Acha lọ sí Ondo State. A máa ń wọ ọkọ̀ ojú omi lati Mapẹta, lọ ṣe igba, lọ ṣe Awo.

Ṣé o fẹ́ràn wíwo àwòrán? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa wo àwòrán lára ògiri tàbí ní orí Íńtánẹ́ẹ̀tì. Mo gbádùn ká máa wo àwòrán dáadáa torí pé àwòrán jẹ́ ohun ìránnilétí. Ó máa ń jẹ́ kí ènìyàn rántí àwọn ohun tí ó ti ṣẹlẹ̀ tipẹ́ àbí ohun tí ó máa ṣẹlẹ̀.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ ènìyàn? Bẹ́ẹ̀ni mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mi ò bá mọ ibi tí mo bá ń lọ. Mo máa ń bèèrè ọ̀nà dáadáa. Even ni àárọ̀ yìí mo ṣi bèèrè ọ̀nà ìgbà tí mi ò mọ ibi tí mò ń lọ. So, gbogbo ìgbà ni mo máa ń bèèrè ọ̀nà, à, Yorùbá máa ń sọ pé "A bèèrè ọ̀nà kì í ṣìnà".

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni mo máa ń wọ ago ọwọ́. Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi nítorí iṣẹ́ mi àti nítorí mo fẹ́ràn ago ọwọ́ gan-an ni ó máa ń jẹ́ kí ọwọ́ mi ó wà dáradára láàárín àwùjọ.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Kò sí ìgbà tí mi ò kí ń lo fóònù mi lójoojúmọ́. Gbogbo ìgbà ni mo máa fi ń lo fóònù mi lójoojúmọ́. Fóònù mi ò kí ń kúrò lọ́wọ́ mi nítorí pé òun ni mo fi máa ń ṣe àwọn iṣẹ́ mi. Torí gbogbo ìgbà ni, torí náà ni gbogbo ìgbà ni mo fi máa ń lo fóònù mi. Gbogbo ìgbà ni mo dẹ̀ máa ń tẹ̀ ẹ́.

Ṣé o ní gíláàsì oòrùn? Rárá àti rárá mi ò ní gíláàsì oòrùn, torí pé mi ò ṣe ẹni tó máa ń wọ oòrùn púpọ̀ jù. Mi ò kín ń ṣe iṣẹ́ nínú oòrùn tó pọ̀, torí ẹ náà mi ò kí ń wọ gíláàsì oòrùn.

Ṣé o ní àwòrán lára? Bẹ́ẹ̀ni, mo ní àwòrán lára ṣùgbọ́n kò pọ̀. Àwòrán bí méjì péré ni mo ní lára tí mo yà sí ara mi. Àti pé mo yà wọ́n kò, wọ́n ò tó bi àwòrán kékeré náà. Bẹ́ẹ̀ ni, ó wà ní ara mi.

Ṣé eyín rẹ fò yọ? Àá, rárá, eyín mi ò fò yọ. Eyín mi pé, eyín mi dè wà dáadáa. Mi, mo ti kúrò ní ọmọdé tí eyín rẹ le fò yọ àti pé eyín ó dè dùn mí tó máa jẹ́ kí eyín mi fò yọ. Torí ìdí èyí, eyín mi ò yọ rárá àti rárá.

Ṣé o ti dúró lílọ, ẹ́, ohun èlò ọ̀ àbí ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Mi ò dúró fún ọjọ́ kan láti má lọ ẹ̀rọ ayárabíàṣá rí, torí pé ojoojúmọ́ ni mo máa ń lo ẹ̀rọ ayárabíàṣá, kó sìgbà tí mi ò kí ń lo.

Ṣé o fẹ́ran jíjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú? Mi ò fẹ́ran jíjókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú, nítorí pé èèyàn ò lè jókòó sílẹ̀ nínú ọkọ̀ òfurufú bí kò ṣe orí àga.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n ohun tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ mi ni àwọn kẹ́míkà tí a fi máa ń tún omi ṣe tí a fi máa ń jẹ́ kí omi mọ́, so wọ́n ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi.

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Ẹ, ó, ní bí ó ṣe máa jẹ́. Nítorí pé àwọn kan wà tí o jẹ pé tí a bá bá wọn sọ̀rọ̀ tó bá jẹ́ pé ọ̀gá ni wọ́n ní ẹnu ibi iṣẹ́, èèyàn ò ní le fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹlẹgbẹ́ ènìyàn ni èèyàn n bá sọ̀rọ̀, èèyàn á le sọ ọ̀rọ̀ dáadáa. Tí èèyàn bá dẹ̀ wà ní àwùjọ ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, mi ò ní ìrora láti sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ehn, ó ti ṣe díẹ̀ báyìí tí mo ti ń pinnu tí mo dẹ ti ń gbìyànjú láti kọ́ ìmọ̀ tuntun tí ó ṣẹ̀ jáde tí wọ́n ń pè ní AI àbí tí wọ́n ń pè ní coding. Mo ti ń gbìyànjú àti kọ́ ìmọ̀ yìí ṣùgbọ́n ayé ò tíì yọ fún mi láti kọ́.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Àà, ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni bíbélì mímọ́. Ẹ̀kọ́ yìí ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ni ìgbé ayé mi, ó dẹ̀ mọ́ mi lára nítorí pé mo fi ọkàn sí i láti kọ́ ọ.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Gbogbo ẹgbẹ́ eré ìdárayá ni mo fẹ́ràn torí pé wọ́n máa ń jẹ́ kí, wọ́n máa ń mú inú ènìyàn dùn, wọ́n dẹ̀ máa ń kọ́ni ní ẹ̀kọ́, ṣo gbogbo egbẹ́ eré ìdárayá tí ó wà ní ìlú mi, gbogbo wọn pátápátá ni mo fẹ́ràn.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Tebí bá n pa mí máa jẹun, wípé inú ọkọ̀ mi ó dàbí ilé mi ni. Màá wá ibi tí màá dúró sí, má dẹ̀ jẹun. Tín bá dẹ̀ tí jẹ oúnjẹ mi tán, màá tẹ̀síwájú nínú ìrìnàjò mi ní ibi tí mò ń lọ.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? Àbí o fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo gbádùn mo sì fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè nítorí pé ó dára ó jẹ́ nǹkan nínú àwọn ohun èlò tí mo fi ń ṣe iṣẹ́ mi.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Mi ò kí ń máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́, nítorí pé iṣẹ́ mi ò jọ mọ́ pé kí a máa kọ ìròyìn rárá àti rárá. Nítorí ìdí èyí, èmi ò kí ń kọ ìròyìn ní ibi iṣẹ́ mi.

Ṣé o jẹ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù? Bẹ́ẹ̀ni, mo máa ń jí ní kùtùkùtù òwúrọ̀ torí pé iṣẹ́ mi ó jọmọ́ ká máa jí ní kùtùkùtù òwúrọ̀ nítorí pé tí mi ò bá tètè dé ibi iṣẹ́ mi ò ní le ṣe iṣẹ́ mi. Mi ò tí fẹ́ kí oòrùn ó yọ kí n tó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ tó mo máa ń ṣiṣẹ́ nínú oòrùn ṣùgbọ́n mo máa ń fẹ́ kí màá ṣiṣẹ́ kí oòrùn kí ó tó bẹ̀rẹ̀ sí ní yọ.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Mi ò kín ń ṣe ẹni tó máa ń polówó, nítorí pé iṣẹ́ mi, mo máa ń ṣe dáadáa. Àwọn tí mo bá ṣe iṣẹ́ fún ló máa ń polówó iṣẹ́ mi. Gbogbo àwọn tí mo ti rànlọ́wọ́, tí mo ti dá lóhùn, tí mo ti bá ṣiṣẹ́, tí wọ́n ti wá gbé iṣẹ́ fún mi, tí wọ́n rí iṣẹ́ tí mò ń ṣe ni wọ́n máa ń polówó iṣẹ́ mi.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mi ò tíì ní ọkọ̀. Torí ìdí èyí, mi ò ní àkókò tí mo máa ń fọ ọkọ̀. Mi ò n ṣe ẹni tó ní ọkọ̀ rárá. So, torí ìdí èyí, mi ò ní àkókò kan tí mo máa ń fọ ọkọ̀ rárá àti rárá.

Àkókò wo nínú ọjọ́ lo fẹ́ràn jù? Kò sí ìgbà tàbí àkókò kankan nínú ọjọ́ tí mi ò fẹ́ràn. Nítorí pé gbogbo ìgbà tàbí gbogbo àkókò nínú ọjọ́ ní òwú mi ni mo fẹ́ràn. Nítorí pé kò sí ìgbà kan nínú ọjọ́ tí o da iṣẹ́ mi dúró.

Mọ́ máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń lo ọwọ́ òsì. Ọwọ́ òsì ò mọ mí lára, ṣùgbọ́n mo mọ bí wọ́n ṣe ń lo ọwọ́ ọ̀tún dáadáa. Ọwọ́ ọ̀tún mi ó jẹ́ ọwọ́ tí mo fẹ́ràn láti máa lò tí ó dẹ̀ wùmí láti máa lò. Mi ò mọ̀ bí wọ́n ṣe ń lo ọwọ́ òsì rárá, àti rárá.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Bẹ́ẹ̀ ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ṣùgbọ́n kò ṣe ní gbogbo ìgbà ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Ìgbà tí mo bá ráyè ni mo máa ń lọ sí ilé ìjọsìn. Kò ṣe ní gbogbo ọjọ́ tàbí gbogbo ìgbà tàbí gbogbo ọjọ́ ìsinmi ni mo máa ń lọ sí ilé ìjọsìn.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́? Gbogbo ènìyàn ló ní ìgbàgbọ́ tiwọn. Èmi ò ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́ nítorí pé ọmọ ẹlẹ́yìn Krístì ni èmi. Ṣùgbọ́n mi ò le sọ pé ìgbàgbọ́ àwọn àtọwọ́dọ́wọ́ pé kò ṣe ìgbàgbọ́ nítorí pé nǹkan tí wọ́n gbàgbọ́ ni.

Ṣé o máa ń wo ètò àwọn tẹlifíṣàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn. Mo gbádùn láti máa wo ètò àwọn tẹlifíṣàn nítorí pé ó máa ń mú ara ya ó dẹ̀ máa ń pani lẹ́rìn-ín. Nítorí náà, mo máa ń wo ètò àwọn tẹlifíṣàn.

Wákàtí mélòó ni o máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń lo tóbi wákàtí mẹ́-mẹ́ márùn-ún tàbí mẹ́fà fún iṣẹ́ mi. Ṣùgbọ́n wákàtí kọ̀ọ̀kan ni mo fi máa ń ṣiṣẹ́. Tín bá ti parí iṣẹ́ kan, màá lọ sí ibi iṣẹ́ kejì. Bẹ́ẹ̀, pàtàpàtà káṣà sọ pé bíi wákàtí márùn-ún tàbí wákàtí mẹ́fà ló ṣe.

Nígbà wo ni o kẹ́yin rìnrìn àjò fún iṣẹ́? Mo máa ń rin ìrìn àjò fún iṣẹ́ ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀. Gbogbo ọ̀sẹ̀ ni mo máa fi ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́ mi. Tí n bá ti di ìparí ọ̀sẹ̀ mo máa ń padà wá sílé. So, ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ni mo máa ń rin.

Ṣé o fẹ́ran jìyàn àbí ṣe o fẹ́ran láti máa jìyàn? Mi ò fẹ́ran láti máa jìyàn. Bẹ́ẹ̀ ni, mi ò dẹ̀ kin jìyàn. Mi ò kín báyàn jìyàn. Tí a bá sọ fún ẹni kan ní nǹkan àbí tí a bá jọ sọ̀rọ̀, ti ẹni ọ̀ bá gbà á fi ẹni náà sílẹ̀

Ṣé o máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ ni, mo máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì. Nǹkan rẹpẹtẹ, oríṣiríṣi ni mo máa ń rà lórí ìntanẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni mo ti rà lórí ìntanẹ́ẹ̀tì, lórí Jumia àti lórí AliExpress, lórí Wish. Mo máa ń ra nǹkan lórí ìntanẹ́ẹ̀tì dáadáa.

Kí ni ìgbádùn rẹ̀? Inú ilé mi ni mo ti máa ń jẹ́ gbádùn, inú ilé mi ni mo ti máa ń ṣe fàájì. Mi ò kí ń jáde. Mi ò kí ń lọ sí ìta lọ ṣe fàájì tàbí ìgbádùn. Inú ilé mi ni mo ti máa ń ṣe fàájì.

Nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín? Mi ò wo eyín rí. Mi ò tíì lọ wo eyín ní ibi tí wọ́n ti ń wo eyín rí, torí pé eyín ò tí dùn mi rí. Àbí mi ò tíì lọ wo eyín mi ní ibi tí wọ́n ti máa ń wo eyín rí.

Ṣé o fẹ́ràn wà ní òru, àbí o fẹ́ràn láti wà nínú òru? Mi ò gbádùn òru rárárá rà tọ́. Mi ò ṣẹni tó ń fẹ́ òru, tí òru bá ti mú mi, mi ò kí ń lè sùù. Tó bá dẹ̀jẹ́ òru ni, mi ò fẹ́ òru rárárá, ọmọ ìmọ́lẹ̀ ni mí, mi ò ṣe ọmọ òru.

Ṣé o ti fún ni ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún ènìyàn méjì ní ẹ̀jẹ̀ rí. Ẹ̀méjì ni mo ti fún ènìyàn lẹ̀jẹ̀. Mo ti fún ènìyàn ní ẹ̀jẹ̀ rí nígbà tí ẹ̀jẹ̀ wọn kò tó. Ẹni àkọ́kọ́ nígbà tí ó fẹ́ bímo, ó need ẹ̀jẹ̀. Mo wà fún ní ẹ̀jẹ̀

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Àwọn òṣìṣẹ́ tí a ní tí a gbà, a máa ń fi wọ́n sí ipò wọn, a máa ń fi wọ́n sí ibi iṣẹ́ tí ó yẹ kí wọ́n ṣe. A dẹ̀ máa ń jẹ́ kí wọ́n mọ̀ pé iṣẹ́ tí a fún yín yìí iṣẹ́ tí ó yẹ kí ẹ ṣe ni. Torí idi eyìí, a máa ń fi nǹkan tí wọ́n fi máa ṣe hàn wọ́n kí wọ́n lè ṣe dáadáa.

Irú fóònù alágbéka wo ni o ní? Ẹ̀, fóònù tí mò ń lò, Tecno ni mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Àti pé Tecno ni mo ti máa ń lò fún ọjọ́ púpọ̀, àwọn náà ni mo dẹ̀ ṣe ń lò báibái.

Ṣé o máa ń ṣèwádìí àwọn alábaáṣiṣẹ́ pọ̀ rẹ? Bẹ́ẹ̀ni, mà máa ń ṣè iwádìí àwọn alábáaṣiṣẹ́ wa nítorí tí ǹkan bá ṣẹlẹ̀ tí a ò bá mọ ẹni tó ṣe, aá pè gbogbo wọn lẹ̀yọ̀kọ̀ọ̀kan a ṣe ìwádìí. Àti pé àwọn alábaáṣiṣẹ́ wa kí a tó gbà wọ́n sí ẹnu iṣẹ́, a máa ń ṣe ìwádìí wọn, kí a lè mọ irú ènìyàn tí wọ́n jẹ́ àti irú páali wò ló wà ní ọwọ́ wọn kí a tó.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Nígbà mìíràn tí mo bá dúró de nǹkan, mo máa ń kọ orin àbí kí n jẹun kí ma jẹun. Tí ó bá jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó ṣe kókó tí mi ò tètè rí, tó jẹ́ nǹkan tí ó, ó dùnni lọ́kàn. Mo máa ń tètè máa jó kí má ba bánú jẹ.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Ni ìlú Yorùbá, a máa ń kí àwọn ènìyàn pé "ẹ káàsán". Tó bá jẹ́ àárọ̀ ọ̀sán, a sọ pé "ẹ káàsán". Tó bá jẹ́ ìrọ̀lẹ́, a sọ pé "ẹ kú ìrọ̀lẹ́". Bí bá dẹ̀ jẹ́ alẹ́ ni, a sọ pé "ẹ ká alẹ́". So wọ́n máa ń kí pé "ẹ ká àárọ̀, ẹ ká àsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ ká alẹ́".

Ṣe o fẹ́ran awọn àlọ́ apanilẹ́rìn? Ẹ̀ẹ̀kọ̀kan ni mo máà ń gbọ̀ awọn àlọ́ apanilẹ́rìn, mi ó kín ṣẹ́ ẹni ti o fí bẹ́ẹ̀ fẹ́ran àlọ́ rárá àtì rárá. Mi ó fi ti ara, tará gbà ti àlà.

Ṣé o ní aṣọ wíwẹ̀, wíwẹ̀ àbí wíwọ̀? Mo ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ. Sílé mo ní aṣọ àǹkárá, mo ní aṣọ àgbádá, mo ní aṣọ àwọn àtijẹ, ayé àtijọ́, mo dẹ̀ síi ní àwọn aṣọ àsìkò.

Ṣe o fẹ́ràn rin òkè? Àbí o fẹ́ràn láti rin òkè? Àbí o fẹ́ràn láti gun òkè? Mi ò fẹ́ràn òkè gígùn rárá. Òkè gígùn ó ṣe nǹkan tí mo ò fẹ́ láti ṣe. Mi ò dẹ̀ gbàdúrà láti gun òkè rárá àti rárá.

Nígbà wo ni o kẹ́yìn ní àlàbùrúkù rí? Mi ò kí ń lá àlàbùrúkù rara àti rara ni. Mi ò ti è rántí pé a mo ní àlàbùrúkù kankan rí torí pé mi ò kí ń lá àlàbùrúkù ààtọ́.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà yíká àti ọgbà tó yí ilé ká, tí ó dẹ̀ ṣe ààbò fún ilé. Bẹ́ẹ̀ ni, mo tún ní ọgbà tí a dá oko sí ta gbin àwọn ǹkan jíjẹ sí bí i, ẹ́, ẹ̀fọ́ àti ewédú àti ata àti tòmáto.

Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò imeeli rẹ? Ọ̀soosẹ̀ ni mo máa ń ṣe àyẹ̀wò ímeèlì mi, mi ò kí ń woo ní ojoojúmọ́ ṣùgbọ́n ọ̀soosẹ̀ láàárín ọjọ́ méje sí ànì sí ọjọ́ márùn-ún ni mo máa ń wọ imeeli mi.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Ẹ, àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí a máa ń lò ni àwọn tí a máa ń jókòó lé lórí, tí à ń pè ní WC. Irú ìyẹn ni a máa ń lò tí a fi máa ń ya ìgbẹ́.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìsẹ̀mbáyé? Mi ò kí n lọ sí ilé ìsẹ̀mbáyé o. Mi ò ṣe, mi tẹ fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé rárá rárá àti rárá ni. Mò ń wá lọ sí ilé ìsẹ̀mbáyé, mi ò kí n lọ sí ilé ìsẹ̀mbáyé.

Báwo ni o ṣe máa ń dáàbò bo ayé ìkọ́kọrẹ́ lórí Íńtánẹ́ẹ̀tì? Ẹ̀n, mo máa ń fi àwọn nọ́mbà kan kan tí màá fi pa àwọn nǹkan tí mo bá ní lórí Íńtánẹ́ẹ̀tì mọ̀.

Ṣé o ti ṣìnà rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣìnà rí. Igbá tí mo n lọ ibi tí mo n lọ, mi ò rántí ọ̀nà yẹn rí. Mi ò dẹ̀ mọ ọ̀nà yẹn. So mo wá bèrè lọ́wọ́ àwọn tí ó wà ní àdúgbò tó jẹ́ àwọn ará àdúgbò pé ibi báyi báyi báyi ni mò ń lọ. Wọ́n dẹ̀ tọ́ mi sọ́nà.

Ṣé o máa ń fi tùràrí? Bẹ́ẹ̀ni, mo máa ń fi tùràrí. Mò ń fẹ́ láti máa fi tùràrí nítorí pé mo fẹ́ràn tùràrí dáradára. Tùràrí jẹ́ nǹkan tí ó ní òórùn tó daa. To jẹ̀ pẹ́ tí a bá fẹ́ fin tùràrí báyìí, gbogbo inú ilé máa maa rùn fún tùràrí.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Èmi pẹ̀lú olórí iṣẹ́ mi a ní ìbáṣepọ̀ tí ó dára nítorí pé gbogbo iṣẹ́ tí ó máa ń gbé fún mi ni mo máa ń ṣe tí mo dẹ̀ máa ń ṣe dáradára. Torí ìdí èyí a ní ìbáṣepọ̀ dáadáa laarin ara wa.

Báwo ni o ṣe máa ń ṣe ìdọ́gba láàrin iṣẹ́ àti ìgbé ayé? Ènìyàn ò gbọdọ̀ pa ìgbé ayé àti iṣẹ́ pọ̀ nítorí pé iṣẹ́ yàtọ̀ àti pé ìgbé ayé ó yàtọ̀. Ìgbà tí ó yẹ kí ènìyàn máa ṣiṣẹ́ ó yẹ kí èèyàn kó ojú mọ́ iṣẹ́ rẹ̀. Ìgbà tí ènìyàn bá fẹ́ ṣe fàájì ènìyàn ò gbọdọ̀ fi dá iṣẹ́ dúró.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ojoojúmọ́ ni mo máa ń lọ sí ilé oúnjẹ láti lọ jẹun, torí pé tí mo bá ti jáde nílé tí ebi bá ti pa mí, mo máa lọ ra oúnjẹ, má jẹ kí n lè máa ṣe iṣẹ́ mi lọ, kí n lè tẹ̀síwájú nínú iṣẹ́.

Ṣé o máa ń rántí àlá rẹ? Bẹ́ẹ̀ni, mo máa ń rántí àlá mi. Tí mo bá ti jí, tí mo bá ti jí, tí mo bá ṣe jí lésẹ̀ kẹsẹ̀ ni màá ti rántí àlá yẹn. Ìmọ̀ tí ó bá pẹ́ tí mi ò bá tètè rántí àlá náà, mi ò ní rántí rẹ̀ mọ́. Torí náà tí mo bá tètè jí, màá gbìyànjú láti rántí àlá mi.

Báwo ni o ṣe máa ń gba ọwọ́ àwọn ènìyàn? Ẹ́n, a máa ń na ọwọ́ láti gba ọwọ́ ènìyàn ni, ṣùgbọ́n tó bá jẹ́ ẹni tó jù, tó bá jẹ́ ẹni tó jù ìyàn lọ, èèyàn á ní sùúrù fún pé òun kankan na ọwọ́ náà. Nítorí pé ní ilẹ̀ Yorùbá, ọmọdé ò kí n kankan na ọwọ́ sí àgbàlagbà.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? À, mo fẹ́ràn eré ìdárayá tí àwọn mà-gbamiloye ṣe, àti pé o ní ìgbà kan tí àwọn fádeyí olóró máa ń ṣe àwọn eré ìdárayá kan tí ó dẹ dara gan. So àwọn eré tí mo fẹ́ràn nìyẹn.

Ibo ni o fẹ lọ sí ìsinmi tàbí ibo ni o fẹ lọ láti lọ ṣe ìsinmi? Ẹ, ó wù mí láti lọ sí ilẹ̀ Dubai láti lọ ṣe ìsinmi níbẹ̀ fún ọjọ́ mélòó kan bí ọjọ́ mẹ́ta àbí mẹ́rin tàbí fún ọ̀sẹ̀ kan bí ọ̀sẹ̀ méjì.

Ṣé o fẹ́ràn iṣẹ́ ìtagbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn iṣẹ́ ìtagbangba àti pé mo fẹ́ràn iṣẹ́ inú ilé náà. Ṣùgbọ́n iṣẹ́ ìtagbangba jẹ́ iṣẹ́ ibi tí òun kò máa, òrun tí ẹ máa máa ta sí ẹ̀eyàn lára. Bẹ́ẹ̀ ni atẹ́gùn náà dẹ̀ máa máa ta sí ènìyàn lára.

Báwo ni o ṣe máa ń ṣe àkópò fún ìrìnàjò? Ẹn, tí a bá ti fẹ́ ṣe ìrìnàjò tí àkókò ìrìnàjò bá ti tó, a máa ń ya àwọn nǹkan kan sọ́tọ̀ ni àwọn nǹkan tí èèyàn bá fẹ́ kó lọ fún ìrìnàjò. Àti pé ìgbà tí èèyàn bá fi ṣiṣẹ́ àbí tí èèyàn bá fẹ́ fi ṣiṣẹ́, èèyàn ò ní lọ fún ìrìnàjò lakòókò ni èèyàn gbọ́dọ̀ ya àkókò ìrìnàjò sọ́tọ̀ fún isẹ́.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Rárá àti rárá mí ó ní orúkọ inagije. Ṣùgbọ́n mo ní àwọn tí ó ní orúkọ ìnagijẹ. Ṣùgbọ́n èmi fún ra mí mi ò ní orúkọ ìnagije rárá àti rárá.

Báwo ni o ṣe máa ń gbọ́ èrò àwọn oníbàárà rẹ? Mo máa ń pe àwọn oníbàárà mi tí mi ò bá ti gbúró wọn ní ọjọ́ méji tàbí ọjọ́ mẹ́ta, ìmiran fún ọ̀sẹ̀ kan tí wọ́n ò bá ti wá sí ọjà láti wá ra ọjà abí láti wá sí ibiṣẹ́ wá ra oja. Mo máa ń pè wọ́n lórí ẹ̀rọ ìgbésókè.